Báwo ni o ṣe máa ń ṣe àkópọ fún ìrìnàjò? Ìrìnàjò náà ká ní a ní ìrìnàjò tí ẹ kí ọ̀pọ̀ òṣìṣẹ́ níbi iṣẹ́ ni a fẹ́ kó ra jọ pọ̀ lọ ìrìnàjò náà. Bí a ṣe máa ń ṣe àkópọ̀ lèléyi, a ti máa ṣe ìkìlọ̀ fún oníkáànukun pé ọjọ́ báyìí kí wọ́n péjú pésẹ̀ pé ọjọ́ náà ni a fẹ́ parapọ̀ ìrìnàjò.

Ká ní mo ṣiṣẹ́ láti ọjọ́ ajé, ìṣẹ́gun, ọjọ́rú, ọjọ́bọ̀, ọjọ́ ẹtì ni màá ti máa ṣe oríṣiríṣi ohun tí mo máa fẹ́ gbé ṣe ní ọjọ́ àbámẹ́ta nípa ètò tí mo máa ṣe ní patí ìdárayá mi. Báwo ni ètò ìdárayá mi ṣe rí? Ó jẹ́ ohun tí mo ti ṣe ilánàà rẹ̀, ó bá mi lára ohun tí máa, kó máa pa ìpà lára kankan fún mi. Ètò ìdárayá mi ó jẹ́ ohun tí mo ti ṣe tó rẹ̀, ó da mọ́ wọn.

Ṣé mo fẹ́ràn ìrìn òkè? Àkọ́kọ́, ó jẹ́ ǹkan tí ó máa ń bẹ̀rù ibi tó bá gà gan tí tí bá wo le oyi yóò máa fẹ́ ẹ fẹ́ máa kọ́ mi. Mi ò ro bóyá mo máa nífẹ̀ẹ́ sí ìrìn òkè torí mó jẹ́ enikan tí ó máa ń bẹ̀rù ibi gíga, tó bá ti ga ju ìbẹ̀rù máa bá mi, mi o ní mọ ohun tí màá ṣe. Mo ro boya mo nífẹ̀ẹ́ sí ìrìn òkè.